Eléyìí dẹ̀ wà nínú àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì láti fún mi láti máa ṣe gẹ́gẹ́ ènìyàn náà, nítorí pé nǹkan tí ó dára ni. Mo dẹ̀ ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí, nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga náà ní mo fún èèyàn ní ẹ̀jẹ̀ nígbà tí ara ọ̀rẹ́ mi kan ò dà, tí ẹ̀jẹ̀ titè mi tí ó dẹ̀ bá ti tì ẹ́ mú ná, ìgbà yìn ni mo fún un ní ẹ̀jẹ̀ tó dẹ̀ jẹ́ ǹkàn tí ó dára láti ṣe.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Láti máa jẹun nínú ọkọ, ó jẹ́ nǹkan tí mo máa ń ṣe gẹ́gẹ́ ènìyàn. Ó dà wọ́n nínú nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà ń jẹ́ pé kí n ṣe nǹkan tí ó burú kí ènìyàn kì o ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe èlèyí, nígbà tí Ààyè o ba ṣe ṣẹ́lẹ̀ fún mi gẹ́gẹ́ ènìyàn láti ṣe eré yẹn náà.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọgba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, o lè jẹ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, o dẹ wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọna tí ó tọ́ àti ní ọna ti ó yẹ láti rí i dájú pé gbogbo àwọn ǹkan tí mo ń ṣe ó tẹ̀síwájú ní dáradára náà. Mo dẹ̀ máa n rí pé mo ṣiṣẹ́ ní àkókò tí ó tọ́

Tábìlì iṣẹ́ mi dẹ́ jẹ́ Tábìlì kan tí ó lẹ́wà tí ó dẹ̀ dára, mo dè máa ń lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀ díẹ̀ láti darí gbogbo àwọn nǹkan tí mò ń ṣe ó tẹ̀síwájú ní àǹtí ọ̀tún.

Eleyii jẹ́ ǹnkan tí mo fẹ́ràn tí ó de yẹ kí eeyan ki o máa ṣe ní gbogbo ìgbà náà ṣi mo lè jẹ ènìyàn tí ó máa ǹkan tí mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀ ni àwọn búrẹ́dì tàbí tea àwọn oúnjẹ tó bá fẹ́lẹ́. Àwọn oúnjẹ wọ̀nyí ni oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ ní òwúrọ̀ kankan gẹ́gẹ́ bí ènìyàn.

Ó dè jẹ́ ǹnkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ náà fún mi. Mo dè ní ẹranko ọ̀sìn tó jẹ́ ajá, ẹranko ọ̀sìn mi ni ajá ó dè jẹ́ ǹnkan tí mo fẹ́ràn náà. Nítorí pé ẹranko ṣe jẹ́ ẹranko kan tí ológbon to de ní ìmọ̀ láti ṣe àkókò ilé náà ṣe, eleyii jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ẹléyii jẹ́ ǹkan tí ó dá lọ̀pọ̀lọpọ̀ láti máa ṣe. Ọjọ́ ọdún tí mo dẹ fẹ́ràn jù ní ọdún Kérésìmesì. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dá ọ̀pọ̀lọpọ̀ tí mo lè nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé à inu mii máa ń dun nígbà tí àjọ̀dún yìí bá wà. Lẹ o dẹ jẹ́ ǹkan tí ó dára gidi-gidi kí ènìyàn ki ó máa ṣe náà.

Ṣé wifi rẹ yara tó wifi mi ma yara tó? Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ná. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ ní gbogbo ìgbà. À eleyi de wà nínú àwọn ǹkan tí a odára lọ́pọ̀lọpọ̀ tí ó de ye kí ènìyàn ki o mọ̀ṣẹ́ náà. Mo de máa ń ṣe àwọn eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ torí pé ńkan tí ó dára ni.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì sí mi, mode máa ṣe é ní ọ̀nà ti ọ̀tọ̀ àti ní ọ̀nà tọ́ yẹ látiri daju kí gbogbo àwọn ǹkan tí mo ṣe ń tẹ̀síwájú gidigidi, ó jẹ́ pé lé wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà. Ó de jẹ́ ǹkan tí ó dára láti ṣe ìdí nìyẹn tí mo fi máa ṣe léyìí.